Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n kékeré, mo máà ń tọ́jú rẹ̀ dáadáa gẹ́ẹ́ nígbàtí ó pẹ́ kí o sì wà ní ìsọ̀rà. Irùngbọ̀n fún mi jẹ́ apákan ìmúra ara àti ìfarahàn ara ẹni, o si tún fún mi ní ìtara àti ìtọ́lọ́rùn nígbàgbogbo.

Gẹ́gẹ́ bí ènìyàn, mo wà lórí púpọ̀ ojú òpó ayélujára àti àwọn ojú òpó tó wúlò fún iṣẹ́. Àwọn àpẹẹrẹ ni Facebook, Instagram, Twitter fún ìbánisọ̀rọ̀ àti àjọṣepọ̀, YouTube àti TikTok fún fíìmù àti ìdárayá, Wikipedia àti Medium fún ìmọ̀ àti ìwádìí. Mo máa ń lo wọn pẹ̀lú ìṣọ́ra kí ìmọ̀ àti ìbánisọ̀rọ̀ lè rọrùn.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ lọ́wọ́ olùṣètò iṣẹ́ rí nígbà m ó dáa kó jẹ́ pé ó bẹ̀rẹ̀ kí ìṣòro má bàá dàgbà. Bẹ̀rẹ̀ ìrànwọ́ kì í ṣe àìlera. Ó ń fi hàn pé o fẹ́ kọ́ ẹ̀kọ́ kí o sì ṣe iṣẹ́ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan o maa n Mo máa ń mọ ìfẹ́ wọn, ìlànà iṣẹ́ wọn àti ohun tí wọ́n fẹ́. Síṣe bẹ́ẹ̀ máa ń ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́pọ̀ dáadáa, yàgò fún àìmọ̀ àti kí ìbáṣepọ̀ wa lè rọrùn àti múnádóko.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìta gbangba. Ó ma ń fún mi ní ìmùlò ọgbọ́n àti ìrírí, ó sì tún jẹ́ kí n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́. Iṣẹ́ bẹ́ẹ̀ tún máa ń ràn mí lọwo láti kọ́ ẹ̀kọ́ tuntun, mú ìdàgbàsókè bá iṣẹ́, àti kí ìtara àti ìtẹ́lọ́rùn pọ̀ sí i níbi iṣẹ́.

Mo máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́jọ sí mẹ́sàn-án lójoojúmọ́, dá lórí iṣẹ́ àti ìgbènu àkókò. Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo lè ṣiṣẹ́ díẹ̀ síi, ṣùgbọ́n mo tún máa ń ṣètò àkókò fún ìsimi àti ìtúnsẹ́ ara. Ṣiṣẹ́ bẹ́è máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn, kó sì dènà ìbánujẹ́ àti ìyọnu.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun nígbà tó yẹ. Mo máa ń ṣe pẹ̀lú ìwà pẹ̀lẹ́ kí ń ṣe ṣhàlàyé oun tí mò ń ṣe kí oníbàárà lé ní ìmọ̀ tó pé. Sísẹ bẹ́ẹ̀ máa n mú ìbáṣepọ̀ wà lágbára, kí ìtẹ́lọ́rùn wọ́n sì pọ̀ si, àti kí irọrùn fún wọn láti mọ oun tí mo lè fún wọn.

Nígbà tí àsìkò ìparí iṣẹ́ bá ń bọ̀, mo má a ń ṣe ètò kérere, ṣàyẹ̀wò ohun tí mo ti ṣe kí n sì pinu ohun tókù. Mo tún máa ń kọ́ gbogbo nǹkan jọ, ṣètò ìwé iṣẹ́ tàbí ìròyìn kí n lè fi iṣẹ́ pamọ́ dáadáa. Síṣe bẹ́ẹ̀ máa ń ràn mí lọ́wọ́ láti lọ ní àkókò kí iṣẹ́ sì wà ní ìtẹ́lọ́rùn.

Mo ma n ṣe àjọyọ ọjọ́ ìbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹbí. Bí mo bá ní, mo ma n ṣètò àkókò yan ibi tó dáa, kí n sì yan oúnjẹ àti ìrọ̀yìn tó yẹ. Ó sábà máa n jẹ́ pẹ̀lú ẹ̀rín, òrin àti ìdárayá, kí gbogbo ènìyàn lè ní ìtara àti ìtẹ́lọ́rùn. Àjọyọ̀ bẹ́ẹ̀ tún ma n jẹ́ àǹfààní láti dúró kí ó sì jẹ́ ìrántí tó da.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọgbọ́n nílé mi, mo máa ń lò wọ́n láti ṣe ìpinnu, ṣètò ohun tó yẹ àti láti ràn mí lọ́wọ́ ní iṣẹ́ ojoojúmọ́. Wọ́n tún máa ń ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ pẹ̀lú ìtọ́lẹ́sẹẹsẹ, kí n lè dènà aṣíṣe kí iṣẹ́ sì lọ dáadáa.

Ọ́fíísì mi sábà máa ń ṣí ní àárọ̀ àti pa ní alé, gẹ́gẹ́ bí àkókò ìṣe ṣe yẹ. Ní gbogbogbò, mo máa ń bẹ̀rẹ̀ ní kùtùkùtù ọjọ́, ṣiṣẹ́ pẹ̀lú ìtọ́lẹ́sẹ, kí n lè dé àfojúsùn iṣẹ́ kí gbogbo ohun sì lè lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ara gẹ́gẹ́ bí ó se yẹ. Mo máa ń gbìyànjú láti se ìmùlò àbò tó da, bíi fífi aṣọ ìdáàbòbò, másk tàbí ohun èlò tó yẹ níbi iṣẹ́ tàbí nítà gbángba. Síse bẹ́ẹ̀ máa ń dáàbòbò ara mi kò sì jẹ́ kí ń ní ìlera àti ìtẹ́lọ́rùn.

Mo máa ń gba owó àwọn ènìyàn ní ọ̀nà tó tòfin tóye àti kedere. Ó lè jẹ́ nípasẹ̀ ìsanwó ilé ìfowópamọ́, ìyípadà owó lórí ayélujára tàbí owó tààrà. Gẹ́gẹ́ bí àdéhùn ṣeri, mo tún máa ń jẹ́ kó yé ẹni tó ń sanwó ohun tí owó náà jẹ́ fún, kí ìbáṣepọ̀ lè wà ní ìgbọ́kànlé àti ìbáṣepọ̀ rere.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Mímọ àkókò ń ràn mí lọ́wọ́ láti ṣètò iṣẹ́ má ṣé pé àti láti lo ọjọ́ mi ní ọ̀nà tó dá. Nípa bẹ́ẹ̀, mo lè ṣàkóso àkókò mi dáadáa kí n sì má bà á jẹ́ nínú ohun tí mo pinnu láti ṣe.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ jù, ó ń fún mi ní ìtura àti ìbẹ̀rẹ̀ tuntun, ó sì ń jẹ́ kí n ní agbára láti ṣètò ọjọ́ mi dáadáa. Ìrọ̀lẹ́ dáa fún ìsinmi ṣùgbọ́n òwúrọ̀ ló ń mú mi jí sí i.

Mo sábà máa ń lọ sí ìṣẹ́gun òde nígbà tí ìṣẹ́gun tuntun bá wà, tàbí ìpinnu iṣẹ́ kan nílé iṣẹ́. Ó sábà jẹ́ ní àkókò tí a ti ṣètò gbogbo ohun tó yẹ kí ìrìnàjò iṣẹ́ lè lọ ni rọ̀rùn kìí sì dé ibi iṣẹ́ ní àkókò tó tọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lọ èro ìgbésókè. Ó máa ń ràn mí lọ́wọ́ láti gba ìrírí tuntun, kọ́ ẹ̀kọ́ tuntun, àti kí ìtara àti ìtẹ́lọ́rùn pọ̀ sí i. Pẹ̀lú ìgbésókè, mo tún lè tún ara mi ṣe, kọ́ ọgbọ́n tuntun, àti ṣe àṣeyọrí nínú iṣẹ́ àti ìgbésí ayé.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ̀lẹ́ lẹ́ẹ̀kọ̀kan. Ó máa ń tú ọkàn ràn mí lọ́wọ́ láti sinmi àti láti gbádùn ìdárayá. Nígbà tí mo bá kọrin kẹ̀lẹ́, ó tún máa ń mú ìtara àti àyọ̀ pọ̀ sí i, pàápàá nígbà tí mo bá wà ní ìsinmi tàbí pẹ̀lú ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìrawo mi. Ó jẹ́ apá kan ìdánimọ̀ mi, ó sì ń fi hàn ohun tí mo jẹ́ àti ìwà mi. Mo tún máa ń lo ìmọ̀ yìí láti mọ ibàṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn mìíràn àti láti mọ ohun tó lè ba ìlera ọkàn mi mu.

Ìgbéyewó iṣẹ́ tí mo bá ṣe ń lọ dáadáa, mo máa ń múra sílẹ̀ dáadáa ṣáájú rẹ̀ ka ohun tó yẹ kí n mọ̀ kí n sì ṣe àyẹ̀wò ìmọ̀ àti ọgbọ́n mi. Nígbà ìgbéyewó náà, mo máa ń dáhùn pẹ̀lú ìtòyè, ṣàyẹ̀wò ohun tí mo mọ̀ kó mọ dáadáa kí ó sì jẹ́ pé mo lè ṣe iṣẹ́ náà ní ìtẹ́lọ́rùn.